Ìbéèrè yìí bèèrè wípé ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni mo mọ bí a tí ń se oúnjẹ. Mo lè se oúnjẹ, lórisìírísi oúnjẹ. Mo lè se ẹ̀wà, iṣu, ìrẹsì, dòdò. Mo lè dín àkàrà, mo lè se mọ́ímọ́í, mo lè se èkuru, mo lè gún iyán, mo lè ro ẹ̀fọ́, mo lè tẹ ẹ̀bà. Orísìírísi oúnjẹ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ni mo mọ̀ sé.

Ìbéèrè yìí bèèrè wípé kín ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Tí mo fẹ́ gbàdọ̀ pé ohun tí ìbéèrè yẹn ń gbìyànjú láti sọ ni wípé tí ń bá gba òṣìṣẹ́ sí enú iṣẹ́, kín ni àwọn ohun tí mo ń retí láti ọwọ́ ẹni? Mò ń retí kí èèyàn máa fi òtítọ́ hàn. Èmi nífẹ̀ẹ́ kí èèyàn wà transparent. I love honestly. Mi ò láì kí èèyàn máa parọ́. Mo láì kí èèyàn máa tètè dé. Mo dẹ̀ láì kí èèyàn dá ṣaka lẹ́nu iṣẹ́ kó mọ̀ ohun tó ń ṣe.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé ṣe o fẹ́ràn lọ sí etíkun, tí mo fẹ́ gbàgbọ́ pé ohun tí ìbéèrè yìí ń gbiyanju láti sọ ni pé ṣe o fẹ́ràn láti máa lọ sí etí òkun, òkun tí ṣe omi. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, èékánpéré ni mo dẹ̀ ti lọ sí etí òkun rí. Ọjọ́ tí mo dẹ̀ lọ tí mò ń sọ rí, ọjọ́ náà mo nífẹ̀ẹ́ rẹ̀ gan an nítorí wípé mo pàdé oríṣiríṣi ènìyàn. Ọjọ́ náà de dún.

Ìbèérè yìí bèérè wípé ṣe o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni mo máa ń jí ní kùtùkùtù. Ohun òwúrọ̀ kùtùkùtù yìí ó dàẹ́ jẹ́ kó máa ń dá lórí bí ìrìn-àjò mi a bá ṣe jẹ́ ní ọjọ́ náà. Tó bá jẹ́ wípé mo ní ibi pàtàkì tí mò ń lọ, mà á jí ní kùtùkùtù. Tó bá ṣe pé kò sí ibi pàtàkì kan tí mò ń lọ pé mo kàn wà nílé, mi ò kí ń jí ní kùtùkùtù.

Ìbẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ ò pé nígbà wo ni o máa ń gé irun rẹ. Èmi ò kí ń gé irun mi nítorí pé obìnrin ni mí. Èmi a máa ṣe irun mi. Mo dẹ̀ máa ṣe irun mi ní ẹ̀ẹ̀méjì, ọ̀sẹ̀ méjì méjì. Nítorí náà, èẹ̀méjì ní oṣùú ni mo máa ṣe irun mi. Èmi ò kí ń gé irun mi. Ọkùnrin ló máa ń fi bẹ́ẹ̀ gé irun, obìnrin ò kí ń fi bẹ́ẹ̀ gé irun.

Ìbéèrè yìí bèèrè wípé ṣe o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Bẹ́ẹ̀ni mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ tí mo máa ń ṣe, ìyẹn máa ń dá lórí tí eyán bá n ba ọ̀rẹ́ ẹni, àbí ìmolẹ̀bi, àbí ará ẹni ṣiṣẹ́. Wọn kì n retí kí eyan gbá ọwọ́. Most times they don't even want to pay you. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kọ̀kan.

Ìbéèrè yìí béèrè wípé kínní o máa ń ṣe ní àṣáalẹ. Ní àṣáalẹ tí ilé bá ti ṣu, tí bá ti jẹ oúnjẹ alẹ́ tán, mo máa wẹ̀. Tí bá dẹ̀ ti wẹ̀ tán, máa wo inu ìlẹ̀ mi. Tí bá ti wo email mi tán, mo máa bọ́ síta. Tí kò bá ṣẹ́ iná, màá bọ́ síta láti gba atẹ́gùn. Màá dẹ̀ máa fi ìyẹn wo àwọn eré àgbéléwò lórí fóònù mi. Ṣùgbọ́n tí iná bá wà, màá wà nínú ilé, màá ma wo tẹlifíṣàn.

Ìbéèrè yìí bèèrè wípé wákàtí mélòó ni ó máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Iṣẹ́ mi máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ mo dẹ̀ máa ń kúrò ní aago mẹ́rin. Ẹ jẹ́ ká jọ ká eight, nine, ten, eleven, twelve, one, two, three, four. Aago mẹ́jọ ni mo fi máa ń ṣiṣẹ́. Aago wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́ ní ọjọ́ kan.

Ìbéèrè yìí béèrè wípé ṣe o mọ bí a ti ń wẹ̀? Àgbàlagbà ni mí, mo dẹ̀ ti lé ní ogún ọdún bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ti ń wẹ̀. Mo dẹ̀ lè wẹ̀ ènìyàn, mo lè wẹ̀ ọmọdé. Ohun kan tí mi ò lè wẹ̀ ni òkú àti ẹranko líle bíi ajá tó bá ti ya dìgbólugi. Lẹ́yìn yẹn, kò sí ohun tí mi ò lè wẹ̀, kò dẹ̀ sí ohun tí mi ò lè fọ̀.